Ṣé o máa ń ṣe eré ìdárin? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárin púpọ̀ gan, torí pé eré ìdárin se pàtàkì fún ìlera ara àti ọpọlọ. Ní gbogbo ìgbà tí mo bá ti parí iṣẹ́ tàbí ẹ̀kọ́, mo máa ń wa àkókò díẹ̀ láti sinmi kí n lè tún ara mi ṣe kí n sì lè rò inú mi dáadáa. Ọ̀kan lára ohun tí mo fẹ́ràn jù lọ ni kí n máa ka, kí n máa ka ìwé. Nígbà tí mo bá ka ìwé tán, o máa ń jẹ́ kí, o máa ń jẹ́ kí n lò ó sí ayé mi nínú ọkàn mi. Mo lè kọ́ ẹ̀kọ́ tuntun, mo sì lè rí ọgbọ́n nínú ìtàn àwọn ènìyàn. Ìwé kan, ìwé kan lè jẹ́ ìtàn ìrìnàjò, ìfẹ́, ìṣọ̀rọ̀ ayé tàbí ìtàn ìmísí tí yóò jẹ́ kí n túbọ̀ gbàgbọ́ nínú ara mi. Mo tún fẹ́ràn gbọ́ orin gan, orin Yorùbá, orin ìjọsìn àti orin ìgbàlódé. O máa ń jẹ́ kí inú mi dùn. Nígbà mi mo máa ń gbọ́ orin nígbà tí mo bá ń wẹ̀ tàbí nígbà tí mo bá ń sinmi lẹ́yìn, lẹ́yìn ọjọ́ gígùn. Orin máa ń mú kó rọrùn fún mi láti tú ìrọ́ra ọ̀kan kúrò. Mi ò tún gbàgbé eré ara bíi rírin, ṣíṣe díẹ̀ tàbí bọ́ọ̀lù. Ní gbogbo ọ̀sẹ̀, mo máa ń gbìyànjú láti rìn ní àyíká ilé wa. Irin máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ rín dàju nínú ara. Ó sì máa ń jẹ́ kí n ní agbára. Ni, nígbà tí mo bá ń ṣe eré ara, mo máa ń rí pé inú mi dùn. Nígbà mi mo tún fẹ́ràn bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. A lè jọ rerín, a lè jọ ríro nípa ohun tó ń ṣẹlẹ̀ ní ayé wa tàbí a lè ṣeré pọ̀. Ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí mo fẹ́ràn máa ń, ó máa ń jẹ́ kí a bíi bá, bá inú ò sí, jẹ́ kí n mọ̀ pé ó wà nìkan nínú ayé. Nisọki, eré ìdárin ṣe pàtàkì púpọ̀ fún mi. Ó ń ràn mí lọ́wọ́ láti dìn Ìbànújẹ́ kú, láti túbọ̀ rònu inú mi àti láti jẹ́ kí n ní ayọ̀ nínú ìgbésí ayé mi. Mo gbàgbọ́ pé gbogbo ènìyàn gbọ́dọ̀ ní ohun tó ń to, tó ń tilẹ́ láti fi sinmi torí pé ayé kì í jẹ́, kì í jẹ́ iṣẹ́ ẹnìkan.

Irú kọ̀mpútà wò ní o ní? Kọ̀mpútà tí mo ní ó jẹ́ laptop kan. Mo fẹ́ràn laptop ju kọ̀mpútà tó dúró níbi kan lọ, torí pé ó rọrùn fún mi láti gbé lọ síbi mí tí mo bá fẹ́. Mo lè lò ó nílé, níbi iṣẹ́ tàbí níbi tí mo bá lọ sí kọ́ ẹ̀kọ́. Laptop mi jẹ́ àkókò ìgbàlódé, ó ní ibojú tó da tí mo lè fi, tí mo lè ka dáadáa, wo fídíò àti ṣiṣẹ́ lórí kíkọ we lórí rẹ̀ tán torí pé bọ́tíìnì rẹ̀ dára, kò ṣe ń rẹ̀ mí lọ́wọ́. Mo máa ń lo kọ̀mpútà fún ọ̀pọ̀ ǹkan. Àkókò ni fún ẹ̀kọ́ àti ìwádìí. Nígbà tí mo bá fẹ́ kọ́ ǹkan tuntun, mo máa ń lọ sí Íńtánẹ́ẹ̀tì, ka àròkọ, wo àkóónú ẹ̀kọ́ àti ṣe ìwádìí lórí àwọn kókó tí mo fẹ́ mọ̀ sí. Kọ̀mpútà mi ràn mí lọ́wọ́ púpọ̀ nínú èyí. Mo tún máa ń lò ó fún kíkọ ìwé àti iṣẹ́. Mo lè kọ lẹ́tà, àròkọ tàbí iṣẹ́ ìgbékalẹ̀. Nígbà mi mo máa ń ṣe àtúnṣe ohun tí mo kọ́ tẹ́lẹ̀. Yàtọ̀ sí iṣẹ́ àti ẹ̀kọ́, mo tún máa ń lo kọ̀mpútà mi fún eré ìdarí. Mo lè wo fídíò, gbo orin tàbí bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Nígbà tí mo bá rẹ̀ ẹ́, mo máa ń ṣí kọ̀mpútà mi kí n wo ohun tí ó, ohun tí yóò mú mi ní, inú mi dí díẹ̀. Ohun tí mo fẹ́ràn jù lọ ní kọ̀mpútà mi pe ó jẹ́ kí ayé rọrùn fún mi. Ó ń sọ mí pọ̀ mọ̀ ayé tó ń jẹ́ kí mo mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí ṣíríṣìí ọ̀nà. Ní ìsokí, irú kọ̀mpútà tí mo ní jẹ́ laptop kan tí mo fi ń ṣe ẹ̀kọ́, iṣẹ́, ìwádìí àti eré ìdarí. Mo dúpẹ́ pé mo ní irú ìṣ, irú laptop torí pé ó ń jẹ́ kí apá kan pàtàkì nínú ìgbésí ayé mi lónìí.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan gan, torí pé mo gbàgbọ́ pé àtúnlo ṣe pàtàkì fún àyíká wa àti fún ìlera ayé wa lápapọ̀. Nígbà tí a bá tún lo nǹkan, a ń dín ìdọ̀tí kù, a sì ń ran ile ayé lọ́wọ́ láti má bàjẹ́ sí i. Ọ̀kan lára ohun tí mo ti ń lo ni ìkókó àti àpò pílátíkì, dípò kí mú àpò pílátíkì sọnù lẹ́yìn tí mo bá lò wọ́n lẹ́ẹ̀kan, mo máa ń wẹ̀, mo máa ń wẹ̀, mo máa ń wẹ̀ wẹ́wọ́n, mo sì tún lò wọ́n fún ríra oúnjẹ tàbí fífi nǹkan pamọ́ nílé. Iyẹn jẹ́ kí ń, iyẹn jẹ́ kí ń lo owó, iyẹn jẹ́ kí ń lo owó díẹ̀. Ó, ó sì ń dín àkúnyé àìdọ̀tí kù ní agbègbè wa. Mo tún máa ń lo bọ́tílì omi. Nígbà tí mo bá ra omi nínú bọ́-bọ́tílì, mi ò ju bọ́tílì náà sọnù lẹ́kẹ́sẹ̀kẹ́. Mo máa ń fọ, mo tún máa ń lo, mo tún máa ń lo bọ́tílì náà fún nǹkan mi. Èyí ń jẹ́ kí ń mú ìmùlò tó dáa. Yàtọ̀ tí mo tún máa ń lo aṣọ àti, àti bàtà. Bí aṣọ kan bá di dídàgbà, mi ò kan ju sọnù. Mo lè fi aṣọ ilé ilẹ̀ tàbí fún ẹlòmíràn tí ó nílò rẹ̀. Bẹ́ẹ̀ ni bàtà tí, tí mí ò bá tún fẹ́ mọ̀, mo lè fún ẹni mi. Mo tún máa ń gbìyànjú láti ya ìdọ̀tí sí oríṣìíríṣìí àwọn tí a lè tún lò àti àwọn tí a gbọdọ̀ ju sọnù pátápátá. Ní ìpàdé, mo ń jẹ́, mo jẹ́ apákan àwọn tió ń sọ ilé ayé wa. Ohun tí mo, mo ń ṣe àtúnlo nǹkan ni pé mo, mo fẹ́ kí ayé wa dára fún wa láti, fún àwọn tí yóò wá lẹ́yìn. Bí a ṣe ń wà lónìí, pẹ̀lú bí ayé ọ̀la yóò rí. Nísọ̀kí, bẹ́ẹ̀ ni mo máa ń ṣe àtúnlo nǹkan. Kì í ṣe nítorí pé ó ń jẹ́ kí n lo owó díẹ̀ nìkan, ṣùgbọ́n nítorí pé ó ń jẹ́ kí jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀ nínú ìṣọ́ọ̀dù ilé ayé wa.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ, ẹlẹgbẹ? Ni ìgbésí ayé, a ò le ya ara wa kúrò ní ìṣòro pátápátá, pàápàá jùlọ nígbà tí a bá ń ti ṣépọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ. Ṣùgbọ́n ohun tó se pàtàkì jùlọ ni pé bí a ṣe ń dojú kọ ìṣòro náà àti, àti bí a ṣe ń yanjú rẹ̀ lọ́nà àláfíà. Nígbà tí ìṣòro bá, bá yo láàrín mi àti àwọn ẹlẹgbẹ mi, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo má ń ṣe, mo kí ń, mo kí ń dákẹ́. Mo, mo má ń ṣe ni kí n dákẹ́ kí sì ń gbọ́ dáadáa. Dípọ̀, dípọ̀ kí n yára bínú tàbí kí n dáhun ní ìbínú. Mo má ń jẹ́ kí ẹni tó ní ìṣòro sọ ohun tó wà lọ́kàn rẹ̀ tán. Nípa bẹ́ẹ̀, mo máa ń mọ ohun tí, tí ń ṣẹlẹ̀ gangan, kì í ṣe ohun tí mo rò, rò nìkan. Lẹ́yìn náà mo má ń bá a sọ̀rọ̀ lọ́nà ìtelẹorun àti ìbọ̀wọ̀. Mi ò fẹ́ lo ọ̀rọ̀ tí yóò bá, bá ẹ nínú tàbí tí yóò mú ìṣòro náà túbọ̀ dúró si. Dípọ̀ bẹ́ẹ̀, mo, mo, mo má ń sọ ohun tí mo, tí mo ń rí àti bí mo ṣe ń rí lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí a lè jọ wa, jọ wa ojútùú pọ̀. Mo tun ń gbàgbọ́ pé ó ṣe pàtàkì kí a má, kí a máa ṣe fi ara wa hàn pé, pé à ń wa ẹni tó rí, tó yẹ́ jẹ́ bí. Ṣùgbọ́n kí á dojú kọ ìṣòro náà fún ara rẹ̀. Nígbà mìíràn, mo má ń ṣe àtúróyìn ara mi pẹ̀lú, mo má ń béèrè lọ́kàn mi pé ṣé mo tún ní apá kan nínú ìṣòro yìí tí mo le ṣe ní nǹkan lọ́nà tó da sí. Bí mo bá rí pé mo ṣe àṣìṣe, mo, mi ò ní iṣẹ́ méjì láti gba, láti gba kí n, kí n ṣí bẹ̀bẹ̀. Sí ìṣòro bá tóbi gan, mo máa ń pe ẹni kẹta tí ó dá lórí ọgbọ́n àti ìdàjọ bí olórí ẹgbẹ́ tàbí ẹni tó, ẹni tí gbogbo wa bọ̀wọ̀ fún kí ó ràn wa lọ́wọ́ láti so ìṣòro náà. Èyí má ń jẹ́ kí òun máa lọ sí ìjà tàbí èrò ìkóríra. Ni gbogbo ọ̀nà, ohun tó, ohun tí mo gbìyànjú ni pé kì í ṣe ìbáṣepọ̀ wa máa bàjẹ́. Mo fẹ́ kí àláfíà wà láàárín wa torí pé níbi tí aláfià bá wà, iṣẹ́ máa ń rọrùn, ayọ̀ sì má ń pọ̀ sí i. Ni ìsọ̀kín, bí mo ṣe ń ṣètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ ni pé mo má ń, mo ń gbọ́ dáadáa. Mo ń bá wọn sọ̀rọ̀ lọ́nà ìbọ̀wọ̀. Mo ń dojú kọ ojútùú. Mo sì ń fẹ́ kí àláfíà jọba láàárín wa. Mo gbàgbọ́ pé ìtelorun àti ìmọ̀lára rere ló jẹ́ kókó sí ìbáṣepọ̀ tó da.